Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Bi mo ṣe máa ń kojú ìdènà ọkọ̀, eh, eh ó wà ní ọ̀, eh orí ìpele ìpele. Oríṣìíríṣìí ìdènà lówà tí ènìyàn, eh tí mo le bá pàdé ní ojú ọ̀nà. Ìgbà mìíràn ó le jẹ́ pé bóyá, ah, eh bóyá, eh táyà mi fọ́ tàbí bóyá kí epo tán nínú ọkọ̀. Ṣùgbọ́n lákòókò náà, màá rí dájú pé màá fi ọkan ara mi balẹ̀ kí n ba lè mọ àwọn ìgbésẹ̀ tí mo le gbé kó má di pé mo pẹ́ ní ojú kan.

Bẹ́ẹ̀ni, mo ma n tèlé òfin iyàrá ọkọ̀, éè làti ìbálèjé kí é è kí àlàáfíà kò bá wà torí inú ọkọ̀ kò ṣe, kò ní ṣe ibi tí èyàn ti lè sọ pé boya èyàn fẹ́ má a ṣawẹ́wà àbí èyàn fẹ́ má a ṣeré torí tí èyàn bá ti wà ní òpópónà gbogbo ǹkan tí èè tí wọ́n bá ní ká ṣe náa là gbọ́dọ̀ tèlé kí ó má bà fa ìjàmbá ọkọ̀ fún wa.

Báwo ni o ṣe máa dojú, báwo ni o ṣe máa kojú àsìkò ìparí iṣẹ́? Ehn, láti eh, tín bá fẹ́ kojú àsìkò, àsìkò tí mo máa ń parí iṣẹ́, ó jẹ́ eh, oríṣìíríṣìí àsìkò. Nígbà mìíràn tí iṣẹ́ bá yá, mo lè tètè parí iṣẹ́, ṣùgbọ́n nígbà mí tí iṣẹ́ ò bá yá, eh iṣẹ́ máa, iṣẹ́ ó máa ń jẹ́ kí iṣẹ́ wọlé. Ṣùgbọ́n tí iṣẹ́ bá ti ń tán, tí a, tí a detí fẹ́ máa lọ lé lóòótọ́, inú, inú mi máa ń dùn, ọkàn mi dè máa ń kún torí pé mo mọ̀ pé fún ọjọ́ náà, eh, màá ní ìsinmi kúrò ní gbogbo iṣẹ́ tí mo ti ṣe ní ijó náà. Mo máa gbéra kúrò níbi iṣẹ́, màá dẹ̀ lọ sí ilé mi láti lọ sinmi sí ilé. So àsìkò ìparí iṣẹ́ ó jẹ́ àsìkò tí ó máa ń mú inú mi dùn gidigidi gan torí iṣẹ́ ti tán. Ó di, ó di dandan kí a máa lọ lé. Ó ní àjò kì í dùn, kí onílé má rẹ ilé. Ní fún gba, fún ìdí èyí ta lẹ́yìn ìgbà tí a bá parí iṣẹ́ wa tán, a rí dájú pé a lọ sí eh, ilé wa láti lọ sinmi.

Ó ti pẹ́, ó ti pẹ́, eh, sẹ́yìn nígbà tí mo lọ sí ìṣe, eh, ìṣègùn òde, à, fún, eh, àgbẹ̀ fún a ni agbègbè wa. Kódà ó ti pẹ́ tí àwọn èniyàn tí wọ́n ń ṣe náà fún àwọn èeyàn ó ti pẹ́ tí wọ́n ri kiri, à, à o mọ ìdí tó fà ṣá. Ṣùgbọ́n ó lè jẹ́ pé bóyá torí pé, eh, bóyá àìsàn ti ń dínkù. A lè sọ pé àìsàn ti ń dínkù ní agbègbè wa. Ṣùgbọ́n lóòtọ́ àìṣ--ai, oríṣìríṣì àìsàn lọ sí wa. A sì gbọ́dọ̀ máa bojútó àwọn ènìyàn láti rí pé wọ́n wà ní àlàáfíà pípé. Kò dẹ̀ sí ìjàmbá kankan tàbí àìsàn kankan ní ara oníkáluku.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? À, nígbà tí iṣẹ́ bá pọ̀ fún mi láti ṣe gidigidi gan, eh, màá ríi dájú wípé mo kókó fi ọkàn ara mi balẹ̀. Nítorí pé tí mo bá wo bí iṣẹ́ náà ṣe pọ̀ síi, tí bí à, eh, mo fẹ́ wá já ara mi láyà síi, màá rí pé kódà tí n bá ti máa padà ṣe iṣẹ́ yẹn, mo lè padà ṣe iṣẹ́ yẹn ní ìdàrúdàpọ̀. Iṣẹ́ náà ó lè má ní ìyanjú. Ṣùgbọ́n nígbà tí bá, tí bá farabalẹ̀, tí mo fi ọkàn ara mi balẹ̀, àwọn èèyàn tí, tí bá ríi dájú pé àwọn iṣẹ́ tó wà, pé àwọn iṣẹ́ tó pọ̀ náà kò ṣe iṣẹ́ tí èmi nìkan le dà ṣe, mà á fi ọgbọ́n-gbọ́n, mà á fi wá àwọn ènìyàn kúnra èyí tí wọ́n lè bá mi ṣiṣẹ́ náà kí ó lè jẹ́ kí iṣẹ́ náà kó yá. Nítorí owé Yorùbá náà ni wọ́n ní "Kárìn ká pọ̀ yíyẹ ní ìyẹni". Ẹ̀hẹn. So nígbà tí a, nígbà tí n bá ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí, máa dá rú pé mo pa àwọn ènìyàn. Nítorí pé èmi nìkan mi ò lè dá iṣẹ́ náà ṣe. So màá pa àwọn ènìyàn jọ kí wọ́n jẹ́, kí wọ́n jẹ́ ká jọ ṣe. Tí ó bá yẹ pé iṣẹ́ tí ó pọ̀ ni tí mo dẹ̀ rò pé ó dẹ̀ lè náyàn lọ́wọ́, mo lè ṣàlàyé fún wọn pé, eh, a lè fún wọn ní owó díẹ̀díẹ̀ láti lè jẹ́ kí wọ́n bá mi ṣe iṣẹ́ náà. Ṣùgbọ́n tí ó bá yẹ, iṣẹ́ tí ó bá pọ̀ tó ẹ́ pé ó sì lè ó sì lè ó lè sì jẹ́ nǹkan tí mò lè dá ṣe, mò lè dá iṣẹ́ náà ṣe. Ṣùgbọ́n tí ó bá jẹ́ nǹkan tí mi ò lè dá ṣe, màá ríi dájú pé mo pe àwọn ènìyàn wá, kí wọ́n lè wà á ràn mí lọ́wọ́ láti jọ ṣe iṣẹ́ náà.

Báwo ni ìgbé ìgbéyẹ̀wò iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Ehn, níbi iṣẹ́ mi oríṣìíríṣìí ọ̀pọ̀ ìgbà ni a máa ń ṣe ehn ìgbéyẹ̀wò fún àwọn àwọn tí a ń tọ́jú ní ilé iṣẹ́ wa. Ehn nígbà mi nígbà tí ọjọjúmọ́ náà ni a máa ń ṣe ìtọ́jú fún àwọn àwọn tí àwọn tí ó ṣàìsàn, tí ó ṣaláìsàn ní ilé iṣẹ́ wa. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn dókítà wa máa ń wá sí agbègbè ibi tí a wà láti wá ṣe ìbójútó àwọn tí ó wà ní agbègbè náà láti ri dájú pé àwọn àwọn òògùn tí à ń fún wọn àti àwọn nǹkan tí wọ́n ń lò o n bá wọn lára jọ kò de ṣe o dè ṣe ara wọn ní ìjàǹbá. Wọ́n lè wọ́n lè bèèrè oríṣìíríṣìí ìbéèrè lọ́wọ́ wọn nípa bí a ara wọn tí wá sí, nípa bí ara wọn náà dè tí jáfáfá sí, bóyá ó jáfáfá ju ti tẹ́lẹ̀ lọ tàbí ó burú ju ti tẹ́lẹ̀ lọ. A wọ́n máa wọ́n máa ń ṣe wọ́n máa ń ṣe ìgbé ìgbéyẹ̀wò ní ojoojúmọ́ ojoojúmọ́ náà máa ń ṣe ìgbéyẹ̀wò ní ilé iṣẹ́ mi láti ba lè jẹ́ láti ba lè dájú pé ara àwọn àwọn aláàárẹ̀ tí ó wà ní agbègbè náà ó jáfáfá, kò de sì ẹnikẹ́ni tí àlàáfíà rẹ̀ ò kú díẹ̀díẹ̀. So àwọn tí a bá ń tọ́jú á rẹ wọ́n máa a máa a máa àwọn máa ń ṣàgbéyẹ̀wò lórí wọn ní gbogbo ìgbà.

Nígbà tí n bá sùn, kí n tó sùn, màá rí dájú pé mo wẹ̀, tí bá ti wẹ̀ tán, màá nu ara mi nù. Mo lè ṣe eré ìdárayá díẹ̀ díẹ̀ koto di pé mo lọ sùn. Nígbà tí n bá sùn mi ò lè mọ nkan tí mo n ṣe nígbà tí mo n sùn, ṣùgbọ́n boya tíi ba n fi ẹrọ ibanisọrọ tí mo fi n ya àwòrán ara mi nígbà tí mo n sùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe, eh, yoga. Yoga jẹ, ehn, àwọn eré ìdárayá tí a máa ń ṣe láti lè jẹ́ kí ara wa kí ó wà ní àlàáfíà pípé àti láti lè jẹ́ kí ara wa kí ó, kí ó, kí ó, kí ó, kí ó le dáa dáa. Yògà jẹ́ nǹkan tí a ti ń ṣe tipẹ́tipẹ́, èyí to je pé, eh, a ti mọ̀, a ti mọ̀ dáadáa tipẹ́tipẹ́ kó tó di òní. Yoga jẹ́ nǹkan tí a ti mọ̀ dáadáa tẹ́lẹ̀ kó tó di òní. Àwọn bàbá wa àtijọ́ wọ́n máa ń ṣe ṣùgbọ́n ò lè má jẹ́ yoga ni wọ́n mọ̀ n sí. Ó ti pẹ́ tí wọ́n sì máa ń ṣe àwọn eré ìdárayá wọ̀nyíi. A, àwọn eré, eré ìdárayá wọ̀nyí ó dára tí a bá ń ṣe ní ojojúmọ́ tàbí tí a bá ń ṣe ní ìgbà gbogbo tàbí a ní àkókò pàtà àkókò kan èyí tí à ń ṣe. A mo máa ń ṣe yoga dáadáa. A ti máa ṣe yoga ó máa ń jẹ́ kí ara mi kí ó ja pa, ó ja fefe. Ó dẹ̀ máa ń jẹ́ kí n ní ara tí ó dùn láti wo. Kò ní jẹ́ kí ara mi kí ó rí bàṣù bàṣu tàbí jàgà jàgà. Ó máa ń jẹ́ kí ara mi kó dánmọ́rán.